Eré ìdárayá tí èmi fẹ́ràn jù lọ ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá e. Èmi ii fẹ́ràn eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó je gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí èmi a sì fi ilé mi lẹ̀ lọ sí orí pápá níbi tí àwọn ẹlẹegbẹ́ mi wà láti lọ darapọ̀ mọ́ wọn láti bá wọn gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Èmi fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni ó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ èrò mọ́ra. A máa ń, a máa ń kó ọ̀pọ̀lọpọ̀ èrò mọ́ra tí a sì máa gbà ìgbà mìíràn tó bá dé ìpele olí, tó bá dé ìpele golee wò mí kí n gbà sí ọ. Èmi a sì máa gbà wò, èmi a sì fẹ́ràn láti máa gbà wò, golee wò mi ń gbà si e lọ́pọ̀lọpọ̀ tí àwọn olóyìnbo sì mọ, tí àwọn olóyìnbo máa ń pè ní penalty. Èmi fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti máa gbà golee wò mi ń gbà sí ọ. Èmi fẹ́ràn bọ́ọ̀lù alásẹ, aláfẹsẹ̀gbá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì jẹ́ àyànfé, àyànfé èmi nínú eré ìdárayá tí èmi fẹ́ràn jù lọ o nínú àwọn eré ìdárayá tí mo yàn láàyò.

Ní ìgbàkígbà tí èmi bá rin ìrìn àjò lọ síbi tí èmi ò mọ ọ̀nà bẹ̀ tàbí èmi kò mọ àlàyé ibi tí mò ń lọ, èmi, èmi máa ń bèrè ọ̀nà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọwọ́ àwọn ènìyàn tí èmi bá bá pàdé ní ojú ọ̀nà láti tọ́ka mi sí ọ̀nà à ń gbà tàbí ọ̀nà kọ́ọ̀kan náà tí èmi lè rìn dé ibi tí èmi ń lọ. Èyí máa ń wúlò fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìgbà tí n bá mọ ọ̀nà sí ibi tí mò ń lọ. Èyí a sì dín, a sì dín ìrìnkèrindò mi, ìrìnkèrindò mi kù láti gba ọ̀nà tó tọ́, títí láti gba ọ̀nà tó tọ́ kíákíá tí màá fi dé ibi tí èmi ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi máa ń bèrè ọ̀nà nítorí pé kí ni Yorùbá náà a máa sọ pé "A bèrè ọ̀nà kì í ṣìnà". "A bèrè ọ̀nà kì í ṣìnà". Èyí ló máa ń mú mi bèrè ọ̀nà ní, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọwọ́ àwọn ènìyàn tí èmi bá rí láti ṣàlàyé fún mi ọ̀nà a ń gbà dé ibi tí mò ń lọ tàbí dé ibi tí mi ò mọ tí èmi sì ní, èmi sì ní nǹkan láti lọ ṣe ní ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Èmi fẹ́ràn láti máa fi tùràrí sí agbègbè mi tàbí àyíká mi. Nígbà mìíràn, mo máa n fin tùràrí sí inú ilé mi kí ó ba lè mú òórùn aládídùn tó dùn mọ̀-ìn-mọ̀-ìn jáde. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, a sì máa fin tùràrí ní sí inú ilé fún láti lé àwọn ẹ̀mí kẹ́ẹ̀mí tàbí ẹ̀mí àìrí jáde kúrò nínú ilé. Èmi fẹ́ràn láti máa fi tùràrí ìgbà mìíràn ẹ̀wẹ̀. Nígbà tí mo bá ń ṣe àdúrà, mo máa ń fi tùràrí láti fi ṣàdúrà nígbà mìíràn ẹ̀wẹ̀. Tùràrí ní òórùn, òórùn lọ́findà tó dùn lọ́pọ̀lọpọ̀ tí ó sì dáa kí èèyàn máa fi sí àárín inú ilé. Èmi fẹ́ràn láti máa fi tùràrí sí ilé ní ìgbàkígbà tí èmi bá fẹ́ ṣàdúrà. Èmi a máa lo tùràrí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ ṣàdúrà tàbí tí èmi bá fẹ́ fin inú ilé kí ó ní òórùn aládídùn.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀nà ìgbà tí èmi máa ń gbà tọ́jú èékánná mi ni èmi, As nígbàkígbà tí èékánná mi bá ti kún àbí tó bá ní ìdọ̀tí, èmi a ṣì mú abẹfẹ́lẹ́ tí a mọ̀ sí bílédì tàbí nǹkan tí a fi ń gé èékánná tí a ṣì mọ̀ sí nail cutter, èmi a sì mú, máa fi gé èékánná mi. Ní òdiwọn igbà tí èmi bá gé èékánná tán, màá mú nǹkan tí a fi ń fáìlì èékánná ta mọ̀ sí fáìlì, èmi a fi fáìlì èékánná mi kí ó lè wà ní ìrẹ́gún àti kí ó lè máa dán. Èmi a sì tún fi paintì sì máa fi kùn ún ní, máa fi kùn èékánná mi kí èékánná mi ṣì lè máa dán dáadáa. Èmi máa ń tọ́jú èékánná mi ní ọ̀nà ńgbà tí ènìyàn fi ń tọ́jú èékánná. Ìgbà mìíràn, màá fi omi gbóná sílẹ̀, màá fi fọ́wọ́ mi láti jẹ́ kí èékánná mi má ní ìdọ̀tí.

Àkókò tí èmi bá yàn láàyò láti dé ni èmi má a n dé. Ní ìgbà mìíràn èwè tí kò bá sí ìdádúró tí ó lè dá mi dúró tí kò ní jẹ́ kí n dé ní àkókò tí èmi fẹ́ dé. Àkókò tí èmi bá ti pinnu pé èmi ó dé sí ilé tàbí dé bí i sí ibi iṣẹ́ tàbí dé ibi síbi tí èmi yàn láàyò ní ọkàn, èmi a má a dé ní ìgbàkíìgbà àbí àkókò náà tí ni èmi má a dé. Èmi kì í fẹ́ràn láti má a pẹ́ dé rárátọ, èmi má a dé, èmi sì má a mú àkókò mi ní ọ̀kúnkúndùn, èmi kì í fi àkókò mi ṣeré. Àkókò jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi kì í fi àkókò ṣeré rárá tàbí rárá o.

Àwọn ọ̀nà nígbà tí èmi máa ń rí dájú pé ọjà mi dára ni wípé èmi á mójútó ètò ọjà mi, màá ríi wípé mo fi ojútó bí ọjà mi ṣe ń lọ, bó ṣe ń bọ̀ àti oríṣiríṣi àwọn ọjà tí èmi bá tà, tí èmi bá rà fún títà, màá rí pé ètò dára dára ni. Nítorí pé ìgbà mìíràn ẹ̀wẹ̀ máa, máa fi ara balẹ̀ fún e-n-i ètò, ètò ìbánisọ̀rọ̀ lọ́dọ̀ àwọn oníbàárà mi. Ǹkan kí ǹkan tí àwọn oníbàárà mi bá fi tó mi létí, èyí á fún mi ní ìsìpadà wípé ọjà tí èmi ń tà, ọjà tó dára ni. Èyí yìí máa ń pe àkíyèsí mi lọ́pọ̀lọpọ̀ sí ǹkan tí èmi ń tà, tí èmi ń tà fún àwọn oníbàárà mi pé ǹkan tó dára ni èmi ń tà fún wọn.

Èmi ní ọgbà, ọgbà tí èmi fi ń sin àwọn adìẹ àti tí mò fi ń gbẹ nǹkan. Ọgbà yìí kò fi bẹ́ẹ̀ tóbi púpọ̀, but ní ìwọ̀nba tí èèyàn ní, èmi ní ọgbà, èmi ní ọgbà kékeré kan tí èmi ní àwọn nǹkan ọ̀sìn àti ibi tí mo gbẹ àwọn ewébẹ̀ jíjẹ̀ sí, ní àyíká ilé mi ni ọgbà yìí wà. Èmi a sì máa bẹẹ wò ní òrékọ́ọ̀rẹ́ láti wo àwọn nǹkan tí èmi gbẹ síbẹ̀ àti pé ṣé àwọn nǹkan ọ̀sìn mí ń ṣe dáadáa nínú ọgbà náà. Èmi ní ọgbà, ọgbà yìí sì wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ láti dáàbòbo àwọn nǹkan tí èmi ní sí inú rẹ̀.

Àkókò bí àkókò méjì, àkókò méjìlá ni èmi máa ń fi sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, a sì máa ji sí àkókò bí a sì máa ji sí wákàtí mẹ́jọ. Ìgbà mìíràn ó sì lè jẹ́ wákàtí mẹ́sàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ìgbà tí èmi bá sun oorun yìí, ó máa ń to ara mi, ó máa ń jẹ́ kí ara mi bọ̀ sí pò nígbà tí èmi bá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ó sì rẹ̀ mí. Nígbà tí èmi bá sun oorun yìí, a jẹ́ kí ara mi létò kó tó sì pò dáradára.

Ìgbà tí mo lọ sí ọjà kẹ́yìn ní òpin ọ̀sẹ̀, ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ ní opín ọ̀sẹ̀ lẹ́yìn iṣẹ́ ni èmi máa ń ráyè lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí èmi fẹ́ lò ní ọ̀sẹ̀ mìíràn. Tí ọ̀sẹ̀ náà bá sì ti parí, ta tí wọ̀pin ọ̀sẹ̀, màa tún lọ ọjà mìíràn láti ra àwọn nǹkan mèremere mìíràn tí èmi fẹ́ lò láti tí èmi fẹ́ lò fún ọ̀sẹ̀ mìíràn mi bí èmi ṣe máa ń lọ sí ọjà nígbà kúùgbà tí èmi bá fẹ́ nílò àwọn nǹkan tí èmi fẹ́ lò ní ilé ní ìgbà mìíràn ẹwẹ̀